Tí o fẹ́ràn kíko orin? Hmm, mi ò fi bẹ́ẹ̀ gbá ki, gbà tí kin máa ń kọ orin ṣùgbọ́n mo máa ń kọ orin ní ilé ìjọsìn. Àwọn orin tí èniyàn fi máa ń yin orúkọ Ọlọ́run yẹn ni mo máa ń kọ. Mo máa ń kọ gan an ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, pàápàá jùlọ nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ àbí nígbà tí mo bá wà níbi tí mo bá fẹ́ sùn lálẹ́ ni mo máa ń ji, mo máa ń kọ àwọn wọ̀nyí. Mo tún máa ń jí kọ wọ́n láàárọ̀, láàárọ̀ tí n máa ti jíná nítorí pé ó jẹ́ ǹkan tó máa ń wá sí mi lọ́kàn.

Ṣé o máa ń wọ ìborùn? Ẹ̀ ìborùn jẹ́ ǹkan tí àwọn obìnrin máa ń wọ, mo máa ń wọ̀. Pápa jùlọ àwọn obìnrin tó bá jẹ́ àwọn mùsùlùmí wọ́n máa ń lu ìborùn ju. O jọ, ó jẹ́ ǹkan tó ní ṣe pẹ̀lú ẹṣin wọn. Wọ́n sì máa ń jẹ́ káǹrẹ́wa, o máa ń jẹ́ ka èèyàn rẹ́wa gan. Mo máa ń lo pààpàà jùlọ tí mo bá lọ sí òde àbí nígbà tí mo fẹ́ lọ kírun lafẹ́jùmọ̀.

Se o fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn-ín, a mo máa ń gbábo àlọ́ apanilẹ́rìn-ín gan ọ̀un jẹ́ ǹkan tí mo máa ń fẹ́ran tí máa ń gbo. Nígbà tí mo wà ní kékeré ni àwọn òbí mi máa ń pàlọ́ fún wa ni alálẹ̀ t'aba ti je oúnjẹ alẹ́ tán, wọ́n máa ń pàlọ́ fún wa. Nígbà tí mo ṣitun ń dàgbà na, mo máa ń gbọ́ àwọn àlọ́ kọ̀ọ̀kan lórí rédíò nítorí pé wọ́n máa ń sọ̀ lórí rédíò nígbà mìí. Àwọn àlọ́ náà máa ń panilẹ́rìn-ín, àwọn mi si máa ń kọ́ yan lọ́gbọ́n. Àlọ́ náà jẹ́ àlọ́, ó jẹ́ àlọ́ tí mo, tí mo nífẹ̀ẹ́ sí láti máa gbọ̀ gan-an, ó wù mi láti máa gbọ̀.

Tí ó ma ń rìn ní àlàáfíà, bẹ́ẹ̀ni, mo ma ń rìn ní àlàáfíà àti ìlera tó pé. Nítorí pé nǹkan kò ṣe mí, só mi sì mi ń jalè bẹ́ẹ̀ni, mi sé nǹkan tí wọ́n fi mọ̀ wá mi káàkiri. Mo ma ń rìn ní ìlera pípé ní àlàáfíà tí ń bá dẹ́rin, ẹ̀rù ó kí bá mi. Nítorí pé iṣẹ́ ọwọ́ mi mọ́ mi ń bẹ̀rù bẹ́ẹ̀ni, ẹ̀rù ó bá mi.

Tí o má a ń mu òògùn lóti ojúmọ́? Rárá o, mi kì í sábà lo òògùn lojoojúmọ́. Ẹ̀kọ̀ kan ni mo má ń lo bóyá ń gba tòrí bá ń fọ́ mi àbí ń bá ti mi bá gbádùn dáradára. Sugbọn mo jẹ́ ǹkan tó sábà maa n gbadun sà nítorí ìdí wọ̀nyí mi kì í sábà lo òògùn ní gbogbo ìgbà. Ìlàrílàrí ni mo má ń lo. Bóyá ẹ̀ẹ̀kan láàrin osù àbí ẹ̀ẹ̀kan láàrin osù mẹ́ta ni mo má ń lo òògùn.

Tí o máa ń pa owó pamọ́, bẹ́ẹ̀ ni wọ́n máa ń fi owó mi pamọ́ ṣùgbọ́n mí kì í fi pamọ́ ní ilé o. Wọ́n máa ń fi owó mi pamọ́ sí báǹkì. Pápa jù lọ nígbà tí mọ́ bá gba owó osu mi tán, èmi máa yọ díẹ̀ nínú rẹ̀ tí màá fi pamọ́ fún ọjọ́ iwájú. Àìbá mọ́, mo lè ní ǹkan tí màá fi owó ṣe ní ọjọ́ iwájú, màá kàn lọ gbani nítorí ẹ ni mo fi máa ń fi owó pamọ́. Nítorí àwọn bọ́ya èwù tó wà ní iwájú àbí ǹkan tí èèyàn máa lo owó fún ní ọjọ́ iwájú tí èèyàn ò lè ro tẹ́lẹ̀ nítorí ẹnu fi máa ń fi owó pamọ́

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dọ́kítà? Ìgbà tó kẹ́yìn tí mo lọ rí dọ́kítà mi gbẹ́yìn ni oṣù tó lọ. Ní ìparí oṣù, mo kàn lọ sọ fún mọn, mo lọ sí osipitu láti lọ ṣe check up ní ọ̀dọ̀ dọ́kító mi. O sì yẹ mi wò dáradára. O yẹ ẹgbẹ̀rún márùn-ún èmi wò. O gba ìtọ̀ mi, o sì gba ẹ̀jẹ̀, o lọ ṣe tẹ́stì lórí rẹ̀. O dẹ̀ sọ fún mi wípé kò sí iyonù, pé gbogbo n kan lọ ní ètò lè tó.

Ṣé o má n ṣe ìtọ́jú àwọn ọjà? Àh, bẹ́ẹ̀ni, iṣẹ́ mi ni kí n má n ṣe ìtọ́jú àwọn ọjà, nǹkan kò sì gbọ́dọ̀ mú wọ́n. Tí a bá ti n lọ sílé ní alẹ́, ó níbi tí a má n ti ọjà wa mọ́ nínú sọ́ọ̀bù à dẹ máa fi kọ́kọ́kọ́rọ́ gidi tì. A máa n lo bí boya bi kọ́kọ́rọ́ mẹ́ta tí a fi máa n ti àwọn ọjà wa mọ́lé. Kí nǹkan náà ba mú u, a sì máa n fi nǹkan bo wọ́n nítorí àwọn eku àbí ti ojo bára ọ́ kó jo mo ba pa wọ́n.

Ṣo ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ni, mo ní nǹkan ọ̀sìn tó pọ̀ gan. Mo ń sin adìẹ, mo ń sin ẹran, mo sì tún sin ajá. Mo fẹ́ràn nǹkan ọ̀sìn gan. Mo ti jẹ́ nǹkan tó máa ń sin nǹkan ọ̀sìn dáradára. Paapa ju lọ adìyẹ, nítorí pé nígbà mí tí ń ba lò lọ́wọ́, mo máa ń ta dìẹ ninu awọ́n adìyẹ ọ̀sìn mi. Àti àwọn ajá náà, ajá ni mo fẹ́ràn jù lọ. Nítorí pé ajá máa ń dáàbò bò yàn, wọ́n máa ń dáàbò bò ilé.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Ìgba to kẹ́yìn tí mo lọ wo eyín mi ni níbi oṣù méjì sí isinyin. Nítorí mo máa ń wo eyín mi ní ẹ̀ẹ̀mejì láàárín ọdún kan. Mo ní dókítà tó máa ń bá mi wo eyín mi, tá awon oloyinbo n pè ní dentist. Lo ma se àyẹ̀wò eyín mi ní ẹ̀ẹ̀mejì láàárín ọdún. Mo sì máa ń san ogún ẹgbẹ̀rún nígbà kúgbà tí n bá lọ wo wọ́n. Yàtọ̀ sí owó nkan tí máa rà àti àwọn nkan mí tí máa rà. Ṣùgbọ́n dókítà máa ń gba twenty thousand naira fún àyẹ̀wò.